Ti ẹ bèrè yìí kò yé mi but ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ ń gba? Emi, tí mo bá jẹ oúnjẹ ọ̀sán níbi ọwọ́ aago kan sí aago méjì, kí n tó jẹ oúnjẹ mi, ó má ń tó bí ọwọ́ aago mọ́kànlá lálẹ́ tí n tó jẹ oúnjẹ mi. So alẹ́ sọ wi pé ó máa ń tó bí six àbí seven hours kí n tó jẹ oúnjẹ mi.

Tí nǹkan bá bàjẹ́, ǹkan tí mo maa n kọ́kọ́ maa ń ṣe ni wipé mo maa try láti tó bá jẹ́ ǹkan èèyàn, máa kọ sọ fún èèyàn náà wípé ǹkan báyìí báyìí bàjẹ́ o máa wa mo wípé ọ̀nà wo la fi lè tún un ṣe àbí ǹkan mìí ló wà tí a fi lè rọ́pò ǹkan tó bàjẹ́. Tí mo bá fi wa rí ǹkan tó ṣe rọ́pò ǹkan tó bàjẹ́, ma wa ri, torí ti mo bá de ọ̀nà ìgbà mi, màá rà á. Tí ó bá ṣi bẹ́ẹ̀, màá wa sọ fún èèyàn tó ní wípé kó má bínú wípé mi ò mọ̀ mọ́.

Nǹkan tí ó ń sọnù ní agbègbè mi, nǹkan tí n ní lọ́wọ́lọ́wọ́ bayi ni iṣẹ́, iṣẹ́ tó pàtàkì, iṣẹ́ tí ó àti àìní ẹni tí màá fẹ́, àwọn nǹkan méjì to ń sọnù niyẹn. So tí mo bá fi lè rí iṣẹ́ tó pàtàkì, mo belief màá rí aya fẹ́, nǹkan tí mi o ní níyẹ̀n lọ́wọ́lọ́wọ́ bayi, although mo n try láti wò, ewo ní ó bọ̀ sí.

Ìgbà ìwé ìgbà tí mo wà ní ọdọ emi ń sì yin mo jẹ́ ẹ̀yán kan ti o tí wà ni, mo ti parí yunifásítì, mo ti parí ilé ìwé àgbà. Nígbà tí mo wà ní sẹ́kọ́ńdírì ẹ̀kọ́ tí mo láìkì jù, tí mo fẹ́ràn jù ni ẹ̀kọ́ agrik. Paré ìgbà yẹn olùkọ́ wa tó máa ń kọ́ wa ń gbáana ó mọ bi wọn ṣe ń ṣàlàyé tí ó sì jẹ́ ẹ́ pe nǹkan tó ń sọ́ yẹn pa rẹ so ẹ̀kọ́ tí mo láìkì jù.

Agbègbè mi ti yí padà láti ìgbà kekére ní àwọn ọ̀nà tó pọ̀. Alákọ̀ọ́kọ́ ni pé àwọn nǹkan ti wọ́n si, then àwọn nǹkan títẹ̀lé tí àwọn èèyàn ń lo tó wà kò sì púpọ̀ inú e mo. Inú nǹkan jíjẹ, nǹkan lilo, nǹkan wíwọ gbogbo e ko síi mọ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn ọmọ isinyii won o dàbí àwọn ọmọ tẹlẹ, nítorí wípé àwọn ọmọ tẹlẹ ìwà dáadáa tí wọn ni àwọn ọmọ isinyii o níí.

Mo mọ bí a ṣe ń se oúnjẹ púpọ̀. Emi jẹ́ eyan kan tó ń je pé mo kọ́ láti ọ̀dọ̀ ìyá mi bi won se máa ń dáná oúnjẹ púpọ̀. Ìnáwó oúnjẹ tí mo mọ̀ ọ́n ṣe ni ìrẹsì, àmàlà, àwọn àtọ̀bẹ̀, àtọ̀bẹ̀. Kò se gbogbo oúnjẹ mo mo bo sen se bọ̀ ọ́ púpọ̀ nìnu awón oúnjẹ mo mọ̀ bó ti ṣe ń ṣe. Tí nì bá, kó se wípé òúnjẹ tí mo bá ṣe yóò dùn, bó mọ̀ mo bó ti ṣe ń ṣe. Gbogbo ẹ le mọ̀ dùn bó mọ̀ mo bó ti ṣe ń ṣe.

Kíni arọ nìpé, pe gbogbo ènìyàn bá ti jí, tan bá ti kírun, nǹkan tí a máa ń kọ́kọ́ ni wípé, akọ́kọ́ kí bàbá la máa ń kọ́kọ́ kí, àwọn la kọ́kọ́ kí, kia to lọ kí iya wa. Then àti ìyá wá kéjì náà, àwọn là máa ń kọ́kọ́ ki nínú ilé. Báwa ṣe mọ n ṣe ni íle wa niyen, àwọn ènìyàn tí a máa ń kọ́kọ́ kí niyẹn bàbá wa la máa ń kọ́kọ́ kí. Bí mo bá si ti kiwọn, màá dàhùn pẹ̀lú sir ni àbí ma, ẹni tó bá jẹ́. A máa ń bẹ̀rẹ̀ díẹ̀ kíwọn ni.

Àlá, ìgbà mí mo máa n rántí àlá mi, ìgbà mi mi ì kì n rántí àlá mi, ìgbà mí tí mo ma rántí àlá náà bóyá bóyá ijọ́ tí ò bá rẹ̀ mí jù tí mo bá lá'àlá mo le rántí àlà náà, ǹkan tó ṣẹlẹ̀ nínú àlá náà, tani àti tani ó wà nínú àlá náà, àti gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bẹ́yẹn ijọ mi ṣì rẹ̀é mi ì kí n rántí àlá náà, màá fẹ́ ṣá, mi ò ní mọ̀ bóyá mo ti ẹ̀ lála àbí nlálà.

Ìjọ tí alẹ́ bá gbóná tó run bá mú, sùnsùn kò mọ̀ kí ń lọ́ra, kò mọ̀ kí ń nira ni, kò kí n easy láti sun àt all. Ọ̀la pẹ́, kẹ́ẹ̀yan tó rọrùn sùn, yóò mọ yí síbi yí sọ́hùn. Ṣùgbọ́n nkan ti mo se ńigbà mí pẹ́ tí ọ̀nà bá wá t'ẹ́yan ò fi ma ri atẹ́gùn tí ó fún ọ wá sára yan, ǹkan tẹ́yan ma koko ṣẹ yen ọ̀la pé kò kí n ròrun, ṣùgbọ́n bí ẹ̀yin ṣe máa ń sùn náà ni yẹ́n.